Mo fẹ nínú ilé rẹ̀ ni mo fẹ́ràn jù. Yàrá tí mo fẹ́ràn jù nínú ilé mi yii náà ni parlour. Nípe parlour ni mo ti máa ń rí entertainment. Ní ìgbàkígbà tí mo bá dé láti iṣẹ́ tí ó bá jẹ́rè mi, inú parlour ni mo máa ń fi búṣú sí tí n sì má bẹ̀rẹ̀ sí ní wo fíìmù ará mi yo sì dá yaga bẹ́ẹ̀ ni.